Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, àbájáde àwọn ìpàdé tí a bá ṣe, àbáyọrí iṣẹ́ tí ọ̀gá bá gbé fún wa pé kí á ṣe, àti kúlẹ̀kúlẹ̀ ohun gbogbo tí mo nílò láti sọ fún ọ̀gá kí wọ́n lè mọ ìgbésẹ̀ tí wọ́n máa gbé, gbogbo ẹ lọ máa ń wà ní àkọsílẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí mo ní ìmọ̀ díẹ̀ nípa bí a ṣe ń kọ àwọn àkọsílẹ̀ yìí, wọ́n ti wá fi kún ara iṣẹ́ tí mo máa ń ṣe wípé mo gbọ́dọ̀ máa jábọ̀ kí n ma kọ ó sílẹ̀ gẹ́gẹ́ bí ìròyìn lórí gbogbo àwọn nǹkan tí a bá ń ṣe lẹ́nu iṣẹ́. Kíkọ ìròyìn tàbí kíkọ àbájáde àwọn ìpàdé tí a ṣe tàbí iṣẹ́ tí a ṣe tàbí lórí iṣẹ́ ojoojúmọ́ tí a ń ṣe, ó jẹ́ ohun tí ó ṣe pàtàkì. Ẹ̀rẹ̀dì ni wípé nígbà tí mi ò bá sí ní ibi iṣẹ́ tàbí nígbà tí mo bá wà ní àkókò ìsinmi tí wọ́n máa ń fún wa lẹ́nu iṣẹ́ tí mi ò wá sí ibi iṣẹ́, àwọn ìròyìn tí a ti kọ sílẹ̀ yìí, òun ni ẹnikẹ́ni tí ó bá gbaṣẹ́ lọ́wọ́ mi máa lọ gbé yẹ̀ wò láti lè mọ̀ nígbà tí a ní irú ìṣòro bẹ́ẹ̀, kíni ìgbésẹ̀ tí a ṣe àti báwo ni a ṣe yanjú ìṣòro náà ní àkókò yẹn. Kíkọ ìròyìn lẹ́nu iṣẹ́ ó ṣe pàtàkì. Tí èèyàn ò bá ní àkọsílẹ̀ àwọn nǹkan tí ó ń ṣẹlẹ̀, irúfẹ́ àwọn nǹkan bẹ́ẹ̀ a tún máa ṣẹlẹ̀, a sì máa fa ilé iṣẹ́ ṣẹ́yìn. Mo ti kọ bí a ti ń kọ àwọn ìròyìn tàbí àbáyọrí tàbí àbájáde tí a bá ní lẹ́nu iṣẹ́ tí wọ́n bá gbé fún mi kí n ṣe. Mo sì máa ń tẹ̀ mọ́ àwọn tí a jọ ń ṣiṣẹ́ létí wípé tí èmi náà ò bá sí nílé, bó tilẹ̀ jẹ́ wípé pẹ̀lú ìwé kékeré ni ẹ máa fi ṣe àkọsílẹ̀ rẹ̀, tí èmi bá wá dé, màá mọ bí mo ṣe máa kó gbogbo ẹ̀ pàpọ̀ tí màá sọ di òdìdì. Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ ó jẹ́ ohun tí mo máa ń ṣe dáradára tí mo sì mọ bí a ti ń ṣe. Mo sì máa ń kọ́ àwọn ẹlòmíràn náà wípé kí wón kọ, kí wón fi kó jẹ́ ohun tí ó máa mọ́ wọn lára. Nítorí wípé nígbà tí ìṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀, àwọn nǹkan tí a kọ sílẹ̀ wọ̀nyí àwọn ni ó máa dúró gẹ́gẹ́ bí ẹlẹ́rìí fún olúkúlùkù. Ó sì lè gba èẹ̀yàn lọ́wọ́ àkóbá tàbí àdàbà lẹ́nu iṣẹ́. Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ ó ṣe pàtàkì ó sì dára púpọ̀.

Gẹ́gẹ́ bí àṣà àwọn kan wípé kò ságan lé kò bó ènìyàn ò bá pọn mọ, a pọn báàgì. Nígbà mìíràn tí mo bá pọn báàgì tí mo kó ẹrù tí ó pọ̀ sínú báàgì tí mo pọn tí mo wá pọn sí ẹ̀yìn, tí mo bá wá rin ìrìn bí kìlómítà kan tàbí méjì, ẹ̀yìn a máa ro mí, ẹ̀yìn a máa fọ́ mi. Debí wípé nígbà mìíràn mo máa nílò láti nàgbà lája sí ilẹ̀ẹ́lẹ̀ lásán kó tó lè di wípé ara mi tó. Nígbà mìíràn mo máa nílò pé kí n wọ́ ara, kí n wọ́ gbogbo ẹ̀yìn mi kó tó lè di wípé ara mi padà bọ́ sí ipò. Tí mo bá ti gbé pọn ẹrù tí ó wúwo sí ẹ̀yìn, ó máa ń mú kí ẹ̀yìn máa fọ́ mi, ó máa ń mú kí ẹ̀yìn máa ro mí. Ó sì máa ń mú kí ọ̀pá ẹ̀yìn mi kó máa ro mí, kó máa dùn mí. Ẹ̀yìn máa ń fọ́ mi tí mo bá ru ẹrù tí ó wúwo sí ẹ̀yìn. Pápa jùlọ bí o se jẹ́ wípé olúwarẹ̀ náà ti ń gòkè àgbà díẹ̀ díẹ̀. Gbogbo àwọn ẹrù wúwo tí èèyàn lè gbé ní ìgbà kan kò ṣeéṣe láti máa ru àwọn ẹrù yẹn mọ́ lákòókò yìí. Tí mo bá ro ẹrù, tí mo bá ru ẹrù sórí tàbí tí mo bá pọn sí ẹ̀yìn, ó máa ń mú kí ẹ̀yìn ro mí, ó sì máa ń mú kí ẹ̀yìn fọ́ mi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe eré ìdánì. Eré ìdánì wà lára àwọn eré ìdárayá tí ó jẹ́ wípé ènìyàn kan ṣoṣo ni ó máa dá ṣe. Bí àpẹẹrẹ, bóyá kí ènìyàn máa wẹ̀, kí ènìyàn lúwẹ̀ẹ́ ìwẹ̀, eré ìdánì wíwẹ̀. Bó ti lè jẹ́ wípé èmi ò mọ̀ pa kí a máa wẹ̀, kí a máa tún a fi ṣe eré ìdánì. Mí ò tiẹ́ tí mọ ìwẹ̀ lásán débi wípé mo máa mọ̀ kí a máa fi ṣe eré ìdánì. Ṣùgbọ́n nígbà tí mo wà ní ilé ìwé girama, eré ìdánì bí i ka sáré, ka fò, fífò, eré ìdánì bí i ìjà ẹlẹ́ṣẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tí èmi mọ̀ tí a máa ń ṣe ní ilé ìwé wa nígbà náà lọ́hùn níyẹn. Ṣùgbọ́n ní ẹ̀mí tìkálára mi, eré ìdánì kí a sáré tàbí kí a fò, òun ni mo máa ń ṣe dáradára nígbà náà. Wọ́n sì máa ń wa kẹ̀kẹ́. Nígbà náà, a máa ń ṣe eré ìdánì kẹ̀kẹ́ wíwà. Kẹ̀kẹ́ wíwà, ìyẹn náà dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí a rí ènìyàn yá yágíyágí. Ṣùgbọ́n èyí tí èmi mọ̀ dáradára tí mo máa ń ṣe, òun ni ka sá eré tàbí ka fò. Eré ìdánì fífò tàbí eré ìdánì sísá eré. Àwọn eré ìdánì ni ẹ́ ó pọ̀ lóríṣiríṣi, ṣùgbọ́n ìwọnba tí mo le mú ẹnu ba mọ̀ ni ẹ́ ní àkókò yìí.